Mo mọ̀ bí a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti kékeré ni mo ti fi ṣíṣe oúnjẹ ni mo ti fi kóra. Nítorí náà kò sí irú èyí oúnjẹ tí mi ò lè ṣe. Mo lè ṣe ìrẹsì, mo lè ṣe ẹ̀wà tàbí iṣu bẹ́ẹ̀ ni mo sì lè ṣe òkèlè ní ẹ̀bà, àmàlà tàbí iyán gígún.

Ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú àwọn oníbàárà rẹ̀ tí kò fẹ́ ṣe àdánù àwọn oníbàárà tuntun, ó gbọ́dọ̀ máa pe oníbàárà ní gbogbo ìgbà láti má a ṣe àyẹ̀wò bí gbogbo nkan ṣe ń lọ fún wọn, bí wọ́n bá nílò ìrànwọ́ tàbí tí wọ́n bá fẹ́ ohun kóhun.

Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọgbọ́n ni ó ti wà nísìnyí. Ẹ̀rọ amúlétutù ọlọgbọ́n wà, ẹ̀rọ ibanisọrọ ọlọgbọ́n náà tún sì wà. Ṣùgbọ́n nínú gbogbo èyí, ẹyọ kan ṣo péré ni mo ní. Ní èyí tí ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọgbọ́n. Òun ni mò ń lò tí mo fi máa ń lọ sí orí íńtánẹ́ẹ̀tì, tí mo fi máa ń ṣe iṣẹ́ àti àìmọye nǹkan.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀, ó gbọ́dọ̀ dán mọ́ránmọ́rán kí ó má sì wà láì kankan. Láti rí i dájú pé báyìí ló se rí, ìbájọṣepọ̀ gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún ara ẹni. Nítorínà, màá ma bọ̀wọ̀ fún àwọn alábáṣiṣẹ́pọ̀ kí àbá–àjọṣepọ̀ kó ba lè dán mọ́rán.

Oríṣi ọ̀nà ni mo máa ń ṣe ń gba iyì lẹ́nu iṣẹ́. Ní àwọn ìgbà míràn, ọ̀gá lè pè mí sí ọ́fíìsì wọn láti sọ fún mi pé iṣẹ́ tí mo ṣe ó dára púpọ̀. Ṣùgbọ́n àwọn ìgbà míràn, wọ́n á máa sọ ní àárín àwọn alábàáṣiṣẹ́pọ̀.

Èèyàn gbọ́dọ̀ mọ bí ó ṣe múnú ara ẹ̀ dùn. Ó gbọ́dọ̀ mọ bí ó ṣe máa fúnra ẹ ní ìtùnú pẹ̀lú ìtura. Nítorí náà, màá ma ṣe eré ìdánì. Àwọn ọ̀nà tí mo máa ń gbà ṣe èyí ni kí n wo amóhùnmáwòrán tàbí kí n ka ìwé tàbí kí n jáde lọ sí àwọn oríṣìíríṣìí ibi láti fún ojú mi ní oúnjẹ.

Atẹgùn wúlò gan an ni o. Àgàgà àwọn ilé olókè tó bá jẹ́ wípé ó ga gan, àtẹ̀gùn wúlò gán an ni. Màá ma fẹ́ran kí n rìn àtẹ̀gùn ní ìgbà tí mọ bá fẹ́ lọ sí ibi orí òkè bíi ilé tó ní orí òkè méji ju bẹ́ẹ̀ lọ.

Kò dára tó, mà á fẹ́ràn kí ó tún bọ̀ pọ̀ ju bẹ́ẹ̀ lọ, nítorí pé owó tí mò ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí kò tó ra ǹkan kan mọ́ ní ọjà, gbogbo ǹkan ló ti gbé owó lórí, nítorí náà á wù mí kí owó náà tún bọ̀ pọ̀ si ni.

Àwọn oúnjẹ tí mo fẹ́ràn pọ̀ gan ni o. Ẹyọkan nínú ẹ̀ jẹ́ ẹ̀wà àti dòdò. Ẹ̀wà àti dòdò jẹ́ oúnjẹ kan tí ó dùn tí mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Lẹ́yìn èyí, mo fẹ́ràn kí n jẹ ẹba pẹ̀lú ọjà tútù àti ẹ̀fọ́ rírò.

Ní ẹ̀kọ̀kan bí mo bá jókòó ní orí àga tí kò ní ìtura, ẹ̀yìn a máa rọ mí. Ní ìgbà mìíràn bí mo bá jókòó jù sí orí àga tí mo fi ń siṣẹ́ ní ọ́fíísì mi, èyí a máa rọ mí ní ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ní inú oṣù Kejìlá ọdún ni a bí mi. Oṣù Kejìlá yìí jẹ́ oṣù tí ọ̀pọ̀lọpọ̀ ọdún wà nínú rẹ̀. Nítorí náà, ọjọ́ tí a bí mi jẹ́ ọjọ́ tí mo máa ń fojú sọ́nà fún un, nítorí wípé.

Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ilé ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀. Ìdí ìyí ni wípé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó pọ̀ gan ní agbègbè tí mò ń gbé. Nítorí náà kò dára kí mo fi gbogbo ọjọ́ máa lọ sí ibi iṣẹ́ rírin àjò lọ sí ibi iṣẹ́. Nítorí náà mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀.

Mi ò lè dáa ní àbá bóyá kí n rìn òkè tàbí kí n má rìn òkè nítorí pé ní ilé tí mò ń gbé jẹ́ ilé olókè. Gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sílé tàbí jáde kúrò nílé, mo ní láti rìn òkè sọ̀kalẹ̀. Lẹ́yìn èyí, ibi iṣẹ́ mi náà jẹ́ ilé olókè tí mo gbọ́dọ̀ rìn òkè bọ̀ sí ìsàlẹ̀ ní àyì mọ̀ye ìgbà ní ojúmọ́. Nítorí náà, màá ma rìn òkè tó bí ogún ìgbà ní ojoojúmọ́.

Fífi owó pa mo jé nkan tí ó dára tí gbogbo ènìyàn gbó do má se. Nítorínà bí mo bá ṣiṣẹ́ tí mo pa owó, màá ma fi lára rẹ̀ sí pamọ́. Nítorí tí olúwa rẹ bá dàgbà tí kò lè ṣiṣẹ́ mọ́ kí ó bá lè rówó fi jẹun láti fi jẹgbádùn ara rẹ̀.

Mọ ní aṣọ wíwẹ̀ tí mo máa ń wọ̀ bí mo bá fẹ́ lọ ṣeré jẹ́ gbádùn ara mi ní etí òkun. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá ni mọ ra aṣọ wíwẹ̀ tuntun méjì sí èyí tí mo ní ní ilé nítorí wípé tó bá ti di ọ̀sẹ̀ tí ń bọ̀, èmi àti àwọn ẹbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a lọ sí etí òkun láti lọ jẹ́gbádùn ara wa.

Irun gígẹ̀ ni ọmọlúwàbí ilẹ̀ Yorùbá tó jẹ́ ọmọkùnrin máa ń ṣe. Nítorí náà, irun mi mo máa ń gẹ̀ ni. Gígẹ̀ tí mo máa ń gẹ irun jẹ́ gígẹ̀ tí ó máa lọ sí ilẹ̀ gan an. Nítorí wípé ìrínisí Yorùbá sọ wípé ohun ni ìsọnilọ́jọ̀

Fóònù alágbèéká ọlọ́gbọ́n mẹ́ta ni mo ní tí mò ń lò, méjì nínú rẹ̀ jẹ́ iPhone tí ìkan nínú rẹ̀ sì jẹ́ Samsung. Àwọn iPhone tí mò ń lò jẹ́ fóònù alágbèéká tí ó dára gan an ni.

Rárá o, mi ò fún ènìyàn kankan ní ẹ̀jẹ̀ rí. Nítorí wípé láti fún ẹ̀jẹ̀, ó máa ń bà mí lérù gan ni. Nítorí náà, mi ò fún ènìyàn kankan ní ẹ̀jẹ̀ rí. Amo boya to ba di ojo iwaju, ma feran lati fun eniyan kan ni eje.

Bẹ́ẹ̀ni o, ní àdúgbò tí èyàn bá ń gbé, ó dára kí èyàn jẹ́ èèyàn gidi ní àdúgbò, kí ó mọ àwọn aláàdúgbò rẹ̀ kí wọ́n sì mọ̀ dáadáa sí èyàn gidi. Nítorí náà mo mọ àwọn aláàdúgbò mi dáadáa wọ́n sì mọ̀ mí.